Bí mo ṣe ń tọ́jú irun mi jẹ́ àpakàn pàtàkì nínú ìgbésí ayé ní bí mo ṣe ń tọ́jú ara mi lápapọ̀. Mo gbà pé irun kì í ṣe ohun ìṣọ́ṣọ́ nìkan, ó tún jẹ́ àpakàn pàtàkì ìdínimọ̀ ènìyàn, ìmọ́lò ìlera àti ìfarahàn ẹni níwájú àwọn mi. Nítorí náà, mo máa ń gba àkókò mi láti ṣe irun mi dáadáa kí ó le bà, bẹ̀rẹ̀ ìwà mi, ìṣe mi àti àyíká tí mo wà mú ní gbogbo ọjọ́. Ohun pàtàkì tí mo máa ń rò nípa irun mi ni mímọ́ àti ìtúnra. Mo fẹ́ kí irun mi mọ́, ó sì ran fún mi láti gbé. Nígbà tí mo bá fẹ́ ṣe irun mi, mo kọ́kọ́ wá dáadáa pẹ̀lú ọṣẹ irun, yẹn shampoo tí ó bá ba irun mi. Èyí ń ran mi lọ́wọ́ láti yọ kúrò èyí epo tí ó pọ̀ ju àti ìdọ̀tí tí ó lè kó ara rẹ̀ jọ lẹ́yìn ìwẹ̀. Mo máa ń lo cream tàbí oil díẹ̀ kí irun mi lè rọ, ó sì máa bàjẹ́. Nípa irun tí mo máa ń ṣe ó dá lórí àkókò ibi tí mò ń lọ. Bí mo bá tí ń lọ sí ibi iṣẹ́ tàbí ibi pàtàkì, mo máa ṣe irun mi ní ọ̀nà tó rọrùn, tó mọ́, tó sì dáa lójo. Kò pé fún mi láti ṣe irun tí ó pọ̀ ju tàbí tí ó gba àkókò púpọ̀ torí pé mo fẹ́ irun tí yóò jẹ́ kí n farahàn dáadáa ṣùgbọ́n tí kò ní dà mí dúró nínú ìṣe. Ni àwọn ọjọ́ tí mo bá nílé tàbí tí mo fẹ́ sinmi, mo sábà ń jẹ́ kí irun mi wà ní ọ̀nà àdéyébá. Mo lè kó kan dáadáa, fi cream díẹ̀ síi kí ń sì jẹ́ kó sinmi. Èyí ń jẹ́ kí irun mi ní ààyè láti gba afẹ́fẹ́, ó sì dín ìfarahàn tàbí ìbájọ́kù. Mo ti kọ́, ó sì dín ìfarahàn. Mo ti kọ́ ẹ̀kọ́ pé bí a ṣe ń jẹ́ kí irun sinmi lẹ́ẹ̀kọ̀kan, ó ń ran lọ́wọ́ láti dára sí i. Mo tún ń fi àfiẹ̀, àfiẹ̀ sí ara mi àti ìlera nípa bí mo ṣe ń ṣe irun mi. Mi ò fẹ́ ṣe irun tí yóò fa ìrora, fa irun jáde tàbí bá awọ orí mi jẹ. Nítorí náà, mo máa ń yàgò fún irun tó níra jù tàbí tí ó ń fa ìrọra, ìrora púpọ̀. Ohun tí mo fẹ́ ni irun tí ó mọ́lẹ́rú pẹ̀lú ìtura àti ìgboyà. Nípa gígé irun, mo máa ń gé irun mi ní àkókò tó yẹ. Nígbà tí mo bá rí pé irun ti dàgbà jù tàbí pé kò, kò tún mọ bí mo ṣe fẹ́ ṣe, mo máa ń lọ gé. Gígé irun jẹ́ ń kí ó tún ara mi ṣe, ó sì ń fún mi ní ìmọ̀lára tuntun. Ni gbogbo ìgbà tí mo bá gé irun, mo máa rí pé ó ń jẹ́ kí ni ìgboyà sì i. Mo sì ń ṣe lẹ́rọ̀ bí mo tún bẹ̀rẹ̀ ìpinnu tuntun. Ni, àmọ́ tún fi èsì àṣà àti ìlera nípa bí mo ṣe ń ṣe irun mi. Mi ò fẹ́ ṣe irun tí yóò fa ìrora, tí ó fa irun jáde tàbí bá awọ orí mi jẹ. Nítorí náà, mo máa ń yàgò fún irun tó níra jù tàbí tí ó ń fa ìrora púpọ̀. Ohun tí mo fẹ́ ni irun tí mo lè ru pẹ̀lú ìtara àti ìgboyà. Ní ìparí, mo lè sọ pé bí mo ṣe ń ṣe irun mi jẹ́ àpakàn bí mo ṣe ń tọ́jú ara mi àti ìlera mi. Mi ò kan ṣe irun fún àṣà kíára tàbí àṣà nìkan. Mo, mo ṣe é nítorí pé mo fẹ́ kí n dára, kí n ní ìtura, ní ìmọ̀lára rere nípa ara mi. Irun jẹ́ mi, àpakàn mi, mo sì máa ń ṣe é ní ọ̀nà tó bá.

Àṣà jẹ́ apá kan pàtàkì nínú ìgbésí ayé ènìyàn. Ó jẹ́ ohun tó ṣe àfihàn ìdíwọ̀n wa, ìtàn wa àti bí a ṣe ń wo ayé. Ní ti ẹbí mi, àṣà kì ń ṣe ohun tí a kàn mọ́ sílẹ̀ gẹ́gẹ́ bí ìtàn àtijo. Ó jẹ́ ohun tí ó ń gbà láyè lójoojúmọ́. Láti ìgbà kékeré mi, mo ti kọ́ ẹ̀kọ́ n pa àṣà. Ni wọ́n sọ ẹbí pọ́ ní ko wà ní ìwà, ni to wà sí ọ̀nà tó tọ́, ó sì ń jẹ́ kí a mọ ibi tí a wà. Ọ̀kan lára àṣà pàtàkì jù lọ ti ẹbí mi sì ni ìbáṣepọ̀ pẹ̀lú ara wa nínú ẹbí wa. A kì í n jẹ́ kó mọ̀ pé tabí àgbàlagbà ma gbe lọ́tọ̀ láì mọ ohun tí ẹlòmíràn ń dájú kọ. A máa ń bá ara wa sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀, a sì máa ń kọ ara wa jọ fún ìpàdé ẹbí. Àṣà yìí wá kọ ìbáṣepọ̀ àti ìfarakanrá jẹ́ ohun pàtàkì jùlọ nínú ìgbésí ayé. Ẹbí mi tún ní àṣà ìbowọ̀ fún àgbàlagbà. Láti ìgbà tí mo jẹ́ kékeré, a kọ́ wa pé ká máa kí àgbàlagbà dáadáa, ká máa tẹ́sí ohun tí wọ́n sọ, a sì máa gba ìmọ̀ràn wọn ní ilẹ̀ wa. Ọmọ kì í kọ́kọ́ jókòó níbi tí àgbàlagbà wà láì kí wọn. A kì í kọ́ mi ní ìlérè ìgbọràn àti bí mo ṣe lè bá àwọn ènìyàn sọ̀rọ̀ pọ̀ dáadáa. Àṣà pípín oúnjẹ jẹ́ apá kan pàtàkì nínú ẹbí mi. A gbà pé oúnjẹ kì í ṣe ẹnìkan ṣoṣo ní ilé wa. Bí a bá jẹun, a máa pín kí a jẹ́ kí ènìyàn kan jẹ lọ́tọ̀. Nígbà tí àlejò bá wá sí ilé, akọ̀ko ohun tí on máa nṣe ni láti fún un ní oúnjẹ tàbí omi. Èyí kọ́ wa pé ìtura àti ìtẹ́wọ́gbà jẹ́ apá kan ìwà rere. Ẹbí máa ń tún ní àṣà ìsọ̀kẹ́ nígbà tí ayọ̀ àti ìbànújẹ́. Nígbà tí ayọ̀ bá wáyé bí ìgbéyàwó, ìbí ọmọ tàbí àṣeyọrí kan, gbogbo ẹbí máa ń kó ara wọn jọ láti ṣe ayẹyẹ. Bákan náà, nígbà ìṣòro tàbí ìbànújẹ́, a kì í fi ẹni tí ó ní ìṣòro sílẹ̀. A máa ń ṣèrànwọ́, a máa ń gba adúrà pọ̀, a sì máa ń fi ìtùnú fún ara wa. Àṣiko yìí kọ́ mi pé ẹbí ni ààbò ènìyàn nípa iṣẹ́ àti ìfaradà. Ẹbí mi gba pé iṣẹ́ jẹ́ ọlá. A kọ́ wa pé ká máa jẹ́ aláìṣiṣẹ́, ká sì máa ṣe dákẹ́ tàbí fi ìgbésí ayé wa lẹ ẹlòmíràn lọ́wọ́. Láti kékeré, a máa ń kọ́ wa sí iṣẹ́ ilé, iṣẹ́ oko tàbí iṣẹ́ tí ó bá ọjọ́ orí wa mú. Àṣà yìí kọ́ mi pé ìfaradà àti iṣẹ́ takuntakun ni ohun àṣeyọrí wa. Ẹbí mi tún ní àṣà ìtọ́jú orúkọ rere. A gbà pé orúkọ ẹni jẹ́ ohun pàtàkì gan. A kọ́ wa pé ká máa ṣe ohun tí yóò bá orúkọ ẹbí jẹ́ ìwà ọ̀rọ̀ àti ìṣe wa gbọdọ̀ jẹ́ ohun tí yóò jẹ́ kó dáa fún orúkọ ẹbí. Àṣà yìí kì ń jẹ́ kó jilẹ̀ ṣáájú kí ó tó ṣe ohun kan nípa ẹ̀sìn. Ẹbí wa tún ní àṣà tó dá lórí ìgbàgbọ́. A kọ́ wa pé ká bẹ̀rù Ọlọ́run, ka sì mọ̀ pé ohun gbogbo tí a bá ń ṣe gbọdọ̀ ní ìtọ́jú àti ìwà rere. Adúrà jẹ́ apá kan pàtàkì nínú ìgbésí ayé ẹbí wa. A máa ń gbádùn pọ̀ nígbà ayọ̀ àti nígbà ìṣòro. Èyí kọ́ mi pé láìsí Ọlọ́run ènìyàn kì í pẹ́. Àṣà ìkíni àti ìbáṣepọ̀ pẹ̀lú aládùúgbò tún jẹ́ ohun tí ẹbí mi fojú títoríse. A kọ́ wa pé ká máa kí àwọn ènìyàn dáadáa, ka sì máa fi ìrẹ̀lẹ̀ bá wọn sọ̀rọ̀ ní ilé wa. A gbà pé aládùúgbò rerẹ́ lè dàbí ẹbí. Àṣà yìí kọ́ mi pé ìbílẹ̀ ṣe pọ̀

Ní ayé òde òní, ímeèlì jẹ́ a-ọ̀kan lára àwọn ọ̀nà pàtàkì jùlọ tí ènìyàn fi ń bá ara wọn sọ̀rọ̀. Kò sì a-kò sí ayé iṣẹ́, ilé ẹ̀kọ́ tàbí ọjà kankan tí kò ní lọ ímeèlì. Nítorí èyí, ìgbà tí ènìyàn fi ń ṣàyẹ̀wò ímeèlì rẹ̀ jẹ́ ti di ohun pàtàkì nínú ìgbésí ayé ojoojúmọ́. Ní tìtì mi, mo máa ń ṣàyẹ̀wò ímeèlì mi lọ́pọ̀ ìgbà lọ́jọ́ kan, ṣùgbọ́n kò dá lórí àṣà kíra nìkan. Ó dá lórí àkókò àìní àti ohun tí mo n retí ní gbogbo òwúrọ̀. Nígbà tí mo bá ti jí láti ibùsùn, ọ̀kan mi, ọ̀kan lára ohun àkọ́kọ́ tí mo máa ń ṣe ni láti ṣàyẹ̀wò ímeèlì mi. Èyí kì í ṣe pé mo fẹ́ fi ara mi sínú fọ́nà tó gbà lọ́ri lẹ́sẹ̀kẹsẹ̀, ṣùgbọ́n nítorí pé mo fẹ́ wò bóyá ìròyìn pàtàkì kan wá nígbà tí mo ń sùn. Nígbà mi, mo lè ó lè jẹ́ ímeèlì iṣẹ́, ímeèlì ilé ẹ̀kọ́ tàbí ìfáransẹ́ pàtàkì láti ọ̀dọ̀ ẹni kan. Síṣe bẹ́ẹ̀ ń jẹ́ kó yóò ṣètò mi dáadáa láti ìbẹ̀rẹ̀ ni òwúrọ̀. Nígbà tí mo bá ti parí ìmúra-ìmúrúsí mi, mo tún máa ń wo ímeèlì mi lẹ́sẹ̀kánṣí-lẹ́ẹ̀kánṣí. Ni àkókò yìí, mo máa ń ka àwọn ímeèlì tí mo kò rí àkọ́kọ́ láti kọ dá láti ka dáadáa ní òwúrọ̀. Diẹ lára wọn jẹ́ ìpolówó, díẹ̀ sì jẹ́ ìkọ́lé tàbí ìrántí. Nípasẹ̀ àsè-àṣà yìí, mo ń yọ ímeèlì kí n ṣe pàtàkì kúrò, mo sì ń fi wọ́n ṣe pàtàkì sílẹ̀ kí n lè fẹ́ sí wọn ní àkókò tó yẹ. Nígbà ọjà ìṣ-- nígbà ọjọ́ ìṣe pàápàá jùlọ bí mo bá wà ní ibiṣẹ́ tàbí mo ń ṣe iṣẹ́ kan, mo máa ń ṣàyẹ̀wò ímeèlì mi lọ́pọ̀ ìgbà. Ni àkókò yìí, ímeèlì di ọ̀kan lára àwọn ohun èlò pàtàkì tí mo fi ń gba asẹ ìtọ̀nà tàbí ìtẹ̀síwájú iṣẹ́. Nígbà mìí, ímeèlì kan lè pín bí ọjọ́ mi ṣe máa rí. Nítorí náà, ó lè jẹ́ ìgbà ayé ètò kan padà tàbí àǹfààfí iṣẹ́ tuntun kan. Ni ìdí tí n kọ́ fi lè fojú ko ímeèlì mi ní àkókò ìṣe. Síbẹ̀síbẹ̀, mi ò jẹ́ kí ìṣàyẹ̀wò ímeèlì di ohun tí yóò gba gbogbo àkókò mi. Mo gbìmọ̀ sí pé kí ń máa ṣàyẹ̀wò rẹ̀ ní àkókò kan pàtó kí iṣẹ́ ní gbogbo ìṣẹ́ ju. Ìdí ni pé bí ènìyàn bá wo ímeèlì rẹ̀ rí ní gbogbo ìgbà, ó lè fa ìyókùro nínú iṣẹ́, ìfarapa kan tàbí àìlera ìfọ̀kànbalẹ̀. Nítorí náà, mo máa ń ṣètò àkókò tí mo fi ń ṣàyẹ̀wò ímeèlì láìjẹ́ kó di dá ìgbésí ayé mi rú ni ọ̀sán. Nígbà tí mo bá gba ímeèlì ìsinmi díẹ̀, mo tún máa ń ṣàyẹ̀wò ímeèlì mi lẹ́ẹ̀kánṣí. Àkókò yìí máa ń jẹ́ àkókò tí mo fi ń fèsì sí àwọn ímeèlì tí mo ti ka tẹ́lẹ̀. Nígbà mìí, mo máa ń kọ ìdáhùn pẹ̀lú ìmúlò àti ìrònú kì í ṣe láì ká. Èyí jẹ́ kí ìbáṣepọ̀ mi pẹ̀lú àwọn ènìyàn jẹ́ mímú wà tí ó sì ń fi ìwà ọ̀jọ̀gbọ́n hàn. Ni ìrọ̀lẹ́ lẹ́yìn tí mo bá parí gbogbo iṣẹ́ ọjọ́ mi, mo tún máa ń ṣàyẹ̀wò ímeèlì mi lẹ́ẹ̀kánṣí. Ni àkókò yìí, mo máa ń wò bóyá ímeèlì pàtàkì kankan tún dé tàbí bóyá ẹni kan nílò ìdáhùn kí ọjọ́ tó parí. Síbẹ̀sí-síbẹ́-síṣe bẹ́ẹ̀ jẹ́ kí ń sùn pẹ̀lú ọ̀kàn balẹ̀ nítorí mo mọ̀ pé.

Bẹ́ẹ̀ni, mò máà ń wọ gíláàsì, ṣùgbọ́n ìdí tí mò fi ń wọ kò dá lórí ẹ̀wà nìkan, ó dá lórí ìlera ojú àti bí mò ṣe fẹ́ ṣe àbójútó ara mi dáadáa. Ní ayé òde òní, gíláàsì ti di ohun èlò pàtàkì fún ọ̀pọ̀ ènìyàn. Gíláàsì ti di ohun pàtàkì fún ọ̀pọ̀ ènìyàn, kì í ṣe fún àwọn tí ojú wọn kò rí dáadáa nìkan, ṣùgbọ́n fún àwọn ẹni tí ó fẹ́ dá àabo bo ojú wọn kúrò nínú ìfarapa, ìmọ́lẹ̀ tó pọ̀ àti iṣẹ́ tó ń rẹ ojú. Ní ìbẹ̀rẹ̀, mò lè jẹ́ ẹni tí mò mọ̀ pé mò nílò gíláàsì, mò máà ń kà, mò máà ń wo tẹlifísàn, mò máà ń sì ń lo fóònù mi láì rò pé ojú mi rẹ, ṣùgbọ́n nígbà tí mò bẹ̀rẹ̀ sí ní rí pé mò máà ń sún ọjọ́ pọ̀ tàbí pé mò máà ń súnmọ́ ohun tí mò fẹ́ kà ju bó ṣe yẹ lọ ni mò mọ̀ pé ó ṣe é ṣe kí ojú mi nílò ìrànwọ́. Nígbà míì, mò tún máà ń ní ìrora orí. Lẹ́yìn tí mò bá lo àkókò pípẹ́ níwájú ìbòjú kọ̀m̀pútà tàbí fóònù. Lẹ́yìn ìdírí ìwọ̀nyí, mò pinu láti ṣàyẹ̀wò ojú mi lọ́dọ̀ oníṣègùn ojú. Níbi yẹn, wọ́n ṣàyẹ̀wò ojú mi dáadáa, wọ́n sì ṣàlàyé fún mi pé ojú mi kò burú gan, ṣùgbọ́n ó nílò ìtúnṣe díẹ̀. Wọ́n dá mi lóhùn pé gíláàsì yóò ràn mí lọ́wọ́ láti rí dáadáa kó sì tún dí ìrora ojú àti orí kù. Nígbà yẹn, mò bẹ̀rẹ̀ sí ní wọ gíláàsì. Gíláàsì ní ìbẹ̀rẹ̀ kò rọrùn fún mi láti fara mọ́ gíláàsì, mò ń rí pé ohun wọ̀ wọ́n wà mí lójú. Ó sì dàbí ẹni pé gbogbo ènìyàn wọ́n wò mí. Ní gbogbo ènìyàn, ní àṣà wa, àwọn kan máà ń wo ẹni tí ó wọ gíláàsì gẹ́gẹ́ bí ẹni tí ó pọ́n jù tàbí ó ti dá akẹ́kọ̀ọ́ lọ́pọ̀ ìwé. Lára àwọn ọ̀rẹ́ mi tún máa ń yọ mí lẹ́nu pé ọmọ gíláàsì ni mò ti di. Ṣùgbọ́n pẹ̀lú àkókò, mò kọ́ láti fi ìrònú àwọn ènìyàn sílẹ̀, mò sì dájú kọ ohun tí ó dára jùlọ fún ìlera mi. Bí mò ṣe ń wọ gíláàsì lójú dé ọjọ́, mò bẹ̀rẹ̀ sí ní rí ìyàtọ̀, mò ń ka dàda ju tẹ́lẹ̀ lọ, ojú mi kò ṣe ń rí bí ó ṣe ń rí ìrérí, ìrora orí tó máa ń ní ti dín kù gan. Èyí jẹ́ kí mò mọ̀ pé gíláàsì kì í ṣe ohun ìṣeré ṣùgbọ́n ohun èlò ìlera pàtàkì. Kọ̀ kan ìlera nìkan, gíláàsì tún di apá kan nínú àṣà iwọ̀ṣẹ̀ mi. Lónìí, gíláàsì wà ní oríṣiríṣi ìru àti àwọ̀. Mò lè yan gíláàsì tó yọ̀ bí ojú mi ṣe mú tí ó sì bá aṣọ tí mò ń wọ̀ mú. Nígbà míì, mò máà ń wọ gíláàsì tó rọrùn fún iṣẹ́ ojoojúmọ́. Nígbà míì sì ni mò máà ń wọ gíláàsì tó dára fún àjọṣẹ́ tàbí ìpàdé pàtàkì. Nípasẹ̀ bẹ́ẹ̀, gíláàsì ti di apá kan ìdánimọ̀ mi. Ní iṣẹ́, gíláàsì ń ràn mí lọ́wọ́ púpọ̀ nígbà tí mò bá fẹ́ ṣiṣẹ́ lórí kọ̀m̀pútà, mò máà ń wọ gíláàsì pàtàkì tí ó ń dènà ìmúlò bulubulu. Iru gíláàsì bẹ́ẹ̀ diń ìrèwẹ̀sì ojú kù, ó sì ń jẹ́ kí n ṣiṣẹ́ fún àkókò pípẹ́ láìní ìṣòro. Ní ayé tí iṣẹ́ kọ̀m̀pútà ti pọ̀ sí, iru gíláàsì yìí ń di ohun pàtàkì gan fún mi. Síbẹ̀síbẹ̀ kì í ṣe ní gbogbo àkókò ni mò máà ń wọ gíláàsì. Nígbà tí mò ń bá wà ní ilé tàbí mò ń bá sinmi, mò lè yọ gíláàsì kúrò kí ojú mi lè sinmi pẹ̀lú. Mò gbà pé kò dàbí.

Tí mo bá fẹ́ dáhùn ìbéèrè, àwọ̀ wo ni mo fẹ́ràn jù? Ìdáhùn mi, àwọn àwọ̀ ìdáhùn mi kì í ṣe ohun tí mo lè sọ ní gígùn kukuru. Èdí nìyẹ̀n pé àwọn kì í ṣe ǹkan tí a kàn rí pẹ̀lú ojú nìkan. Àwọ̀ ni ìtumọ̀ ìjìnlẹ̀, ó ní ìtàn, ó sì ní ipa púpọ̀ lórí ìmọ̀lára àti ìhùwàsí ènìyàn. Fún mi, tí kára mi, àwọ̀ ni mo fẹ́ràn jùlọ ni àwọ̀ aláwọ̀ ewé green. Ṣùgbọ́n ìfẹ́ mi sí àwọ̀ yìí jẹ́ pé, pé mò ń kàn rí lẹ́wà nìkan. Ó jẹ́ nítorí ohun àwọ̀ ewé dúró fún ìmọ̀lára tí ó ń fún mi àti bí ó ṣe ń bá ìgbésí ayé mi mú. Ni ìbéèrè ayé mi, mo mọ pe mo ní àwọn nkan tí mò fẹ́ràn jù ní ọmọdé. Nǹkan máa ń wọ aṣọ tí ó bá yàrá fún mi, mo sì máa ń lo ohun èlò ilé ẹ̀kọ́ tí a bá fún mi láì yàn àwọ̀ kankan. Ṣùgbọ́n bí mo ṣe dàgbà, mo bẹ̀rẹ̀ sí ń ṣe àkíyèsí pé mo máa ń fa sí àwọn ǹkan tí ó ní àwọ̀ ewé. Bí mo bá sì lọ ọjà tàbí ṣọ́ọ̀bù, ojú mi kan máa ń lọ sí ibi tí àwọ̀ ewé wà. Nígbà tí mo bẹ̀rẹ̀ sí í nú bí ara mi pé, kílóde tí àwọ̀ yìí fi máa ń fà mí bẹ́ẹ̀. Ọ̀kan lára àwọn ohun tí mo fẹ́ràn jù lọ nípa àwọ̀ ewé ni pé ó jẹ́ àwọ̀ ìṣẹ̀dá. Ni gbogbo ibi tí a bá rí ewé, igi, kòkó tàbí ọgbà àwọn ewé ni a máa rí. Àwọn èyí ń rántí pé nípa ayé ìdàgbàsókè àti ìrètí. Nígbà tí mọ bá ń rẹ tàbí tí ìṣòro bá wù ú mí lórí tàbí, ríran àwọ̀ ewé máa ń jẹ́ kí ọkàn mi balẹ̀. Ó ń jẹ́ kí rántí pé ayé kò dá lórí wàhálà nìkan, ìtura àti àláfíà tún wà. Ni àṣà Yorùbá, àwọ̀ ewé tún jẹ́ ìtumọ̀ pàtàkì. Ó ń ṣáájú ìlera, ìgbìmọ̀ rere àti ìbùkún. Bí a ṣe bá sọ pé ọkọ̀ kan jẹ́ ewé, a sì máa ń túmọ̀ sí pé ọkọ̀ yẹn dára, ó sì ṣe ẹ̀ṣọ́ dáadáa. Èyí jọra sí bí mo ṣe ń wo ìgbésí ayé mi. Mo fẹ́ kí ayé mi jẹ́ bí ọkọ ewé tó ń dàgbà díẹ̀díẹ̀, ó sì mú ẹ̀ṣọ́ rere wá ní àkókò tí o yẹ. Nípa aṣọ àwọ̀ ewé ni mo sábà yàn. Kì í ṣe pé mò kàn wọ àwọ̀ sílẹ̀ pátápátá, ṣùgbọ́n àwọ̀ ewé máa ń jẹ́ kí n ní ìgboyà. Nígbà tí mo bá wọ aṣọ àwọ̀ ewé, mo máa ní ìmọ̀lára pé mo dára. Mo sì ń rí ara mi gẹ́gẹ́ bí ẹni tí ó dákẹ́ ṣùgbọ́n tí ó ní ìdúróṣin. Àwọ̀ yìí kì í pariwo jù ṣùgbọ́n ní ìtàn jinlẹ̀ kò kàn nípa aṣọ nìkan. Àwọ̀ ewé tún fara hàn nínú ayé tí mo fẹ́ gbé. Bí ó bá ṣe ṣe iṣẹ́ tàbí yàrá kan, mo máa ń fẹ́ kí àwọ̀ ewé wà nínú rẹ̀. Bíi àwọ̀ ògiri àga tàbí ògbìn nínú ilé. Ìdí ni pé àwọ̀ ewé jẹ́ kí ayé kan dàbí ẹni pé ó ń mú omi, ó sì mú ìtùnú kan, ìtùnú bá ọkàn nípa ìmọ̀lára. Àwọ̀ ewé kọ́ mi ní ìfaradà bí igi ṣe ń dàgbà kì í ṣe lójú kan. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ ǹkan nínú ayé mi ń kọ́ gbogbo yàrá. Àwọ̀ ewé ń rán mi pé ìfaradà àti ìfarapa pọ̀. Apákan ìdàgbàsókè nínú gbogbo ìgbà tí mo bá ń kojú ìṣọ́ra. Mo máa ń rántí àwọ̀ yìí gẹ́gẹ́ bí àmì ìrètí pé ohun gbogbo lè tún dá síbẹ̀síbẹ̀. Mo tùn fẹ́ràn àwọ̀ míì díẹ̀ àwọ̀ funfun, funfun àpẹẹrẹ ń ṣojú ìní.

Tí ẹnìkan bá béèrè pé, ṣe mo mọ̀ bí a ṣe ń pẹ́ga? Ìdáhùn mi ni pé, bẹ́ẹ̀ni, mo mọ̀. Kì í ṣe nítorí pé mo jẹ́ amọ̀jà o jùlọ, ṣùgbọ́n nítorí pé mo ti kọ́ ẹ̀kọ́ rẹ̀, mo sì ní ìrírí rẹ̀ nípasẹ̀ àwọn àgbàlagbà, àwọn ọ̀rẹ́, àwọn ìwòye ayé. Ìpẹ́iga kì í ṣe iṣẹ́ lásán. Ó jẹ́ ọgbọ́n, ìfaradà, apá kan àṣà àti ìgbésí ayé ọ̀pọ̀ ènìyàn, pàápàá jùlọ ní agbègbè tí omi, odò tàbí òkun wà. Ní ìbẹ̀rẹ̀, mo rántí pé ìpẹ́ga jẹ́ ǹkan tí wọ́n ń bí iṣẹ́ àgbàlagbà. Nígbà tí mo jẹ́ ọmọdé, mo máa ń rí àwọn ọkùnrin tí wọ́n lọ sí odò lówuró, wọ́n sì ń pàdé pẹ̀lú ẹja nínú àpò tàbí agbọ̀n. Nígbà yẹn, mo kán nwò ó pẹ̀lú ìyanu, mo sì ṣe mọ̀ pé iṣẹ́ tí wọ́n ń ṣe yẹn kún fún wọn ní ìmúlò ọgbọ́n àti ìdírí. Ìpẹ́ga ní ìtumọ̀ rẹ̀ rọrùn. Ni iṣẹ́ ìmú ẹja láti inú omi, bóya láti inú odò, adágún, adágún omi ẹlẹ́dẹ̀ tàbí òkun. Ṣùgbọ́n nínú rẹ̀, ọ̀nà púpọ̀ ló wà tí a fi ń pẹ́ga. Ó sì dá lórí ibi tí a wà, ohun èlò tí a ní àti irú ẹja tí wọ́n fẹ́ mú. Ọ̀kan lára ọ̀nà tí ń mú kókó omi ni ìpẹ́ga pẹ̀lú kókò àti okùn. Ọ̀nà yìí lọ́ wọ́pọ̀ jùlọ ó sì rọrùn fún ẹnìkan tí ń bẹ̀rẹ̀. A máa ń lọ okùn pẹ̀lú kókó irin kékeré. A sì máa ń fi oúnjẹ tàbí ẹran kékeré gẹ́gẹ́ bí ìtànràn. Nígbà tí a bá ju ọ̀kan sínú omi, a máa dúró pẹ̀lú ìfaradà. A sì máa ń ṣọ́ra kí ẹja tó bá gba irin náà. Nígbà tí ọ̀kan bá rọ̀ tàbí a bá rí ìrínà pẹ ẹja ti ga, a máa fà á jáde pẹ̀lú ìmúlò ọgbọ́n. Ìfaradà jẹ́ ọ̀kan pàtàkì nínú ìpẹ́ga. Ẹja ti lè kí ìfarahàn nígbà gbogbo lẹ́sẹ̀kẹsẹ̀. Nígbà mi, o lè jókòó lẹ́gbẹ̀ẹ́ odò fún ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tàbí ju bẹ́ẹ̀ lọ kí ó tó rí ẹja kan. Idí nìyẹn tí ìpẹ́ga fi kọ́ mi ní sùúrù. Wọ́n ń kọ ènìyàn pé kì í ṣe gbogbo nǹkan ni a máa ń rí lóore --lóori ke e diẹ́ nínú wọn nílò àkókò. Ọ̀nà mìi tí mo tún mọ̀ ní ìpẹ́ga pẹ̀lú àwọn pẹ̀lú àwọn ònà yìí sábà máa ń jẹ́ ti àwọn tí wọ́n fẹ́ mú ẹja púpọ̀. Léẹ̀kan ṣoṣo, àwọn lè jẹ́ kékeré tàbí ńlá. Ó sì dá lórí ibi tí-- ó sì dá lórí ibi tí a fẹ́ lọ. A lè ju àwọn sínú omi. A sì máa ń fà á jáde lẹ́yìn ìgbà díẹ̀. Ọ̀nà yìí nílò agbára àti ìfọwọ́sowọ́pọ̀, pàápàá jùlọ tí a bá fẹ́ pa lọ́pọ̀ ènìyàn, tí a bá fẹ́ pa ẹja lọ́pọ̀ ènìyàn pápọ̀. Nípa àṣà Yorùbá àti ilẹ̀ afira ká lọ́pọ̀lọpọ̀, ìpẹja kì í ṣe iṣẹ́ ẹnìkan ṣoṣo. Ó sábà jẹ́ iṣẹ́ ìdílé tàbí ìlú kan. Àwọn ọkùnrin sábà máa ń lọ sí omi. Àwọn obìnrin sì máa ń dúró dè wọ́n láti gbé ẹja, wẹ ẹja tàbí ta á ní ọjà. Èyí fi hàn pé ìpẹja jẹ́ apá kan ìgbésí ayé àti ìṣúná. Ìpẹja tún ní àkókò tí wọ́n dá ju lọ. Kì í ṣe gbogbo àsìkò, kì í ṣe gbogbo àsìkò ni ẹja máa ń rọrùn láti mú. Ọ̀pọ̀ àwọn apẹja mọ̀ pé àárọ̀ kùtùkùtù tàbí ìrọ̀lẹ́ ni ẹja sábà máa ń sún mọ́ ojú omi. Ní àkókò wọ̀nyí, omi máa ń tutù díẹ̀, ẹja sì máa ń wá oúnjẹ. Ìmọ̀ àkókò yìí jẹ́ apá kan ọgbọ́n tí ìpẹja nílò. Mo tún kọ̀ pé kì í ṣe gbogbo oúnjẹ ni ẹja fẹ́.

Bí ẹnìkan bá béèrè lọ́wọ́ mi pé sé mo máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn, ìdáhùn mi ni pé, bẹ́ẹ̀ni, mo máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn. Mo máa ń bèèrè ọ̀nà nígbà tí mo bá nílò rẹ̀. Ọ̀nà, fún mi, ibèèrè ọ̀nà kì í ṣe àmì àìmọ̀ tàbí àìlera, àìlera. Dípò bẹ́ẹ̀, mo kà á sí àmì ọgbọ́n, ìrírí àti ìmúra sílẹ̀ láti kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ àwọn mi. Ayé, ayé ò tóbi ju bẹ́ẹ̀ rẹ̀ lọ. A sì kìí ṣe a kì n mọ gbogbo ibi tàbí gbogbo ọ̀nà. Nítorí náà, bèèrè ọ̀nà jẹ́ apá kan pàtàkì nínú ìgbésí ayé ojoojúmọ́ ní ìgbà ìréke mi. Mo rántí pé mo sábà máa ń bẹ̀rù láti bèèrè ọ̀nà nígbà tí mo bá sọnù tàbí tí, tí n kò mọ ibi tí mò ń lọ. Ọ̀kàn mi máa ń sọ fún mi pé kí n gbìyànjú láti rí, rí i fúnra mi. Ìgbà mí, èyí máa ń fà mí sínú ìṣòro torí pé mo lè yíkiri pé tàbí kí n dé ibi tí n kò fẹ́ rárá. Nígbà tó yá, mo bèèrè sí ní mọ̀ pé bèèrè ọ̀nà kìí n dín mi kú. Dípò bẹ́ẹ̀, ó ń ràn mí lọ́wọ́ ní ayé òde òní. Pẹ̀lú gbogbo ìmọ̀ ẹ̀rọ tó wà bí i fóònù alágbeeka, Google Maps àti GPS, ènìyàn lè rò pé ọ̀nà lọ́wọ́ ènìyàn, bèèrè lọ́wọ́ ọ̀nà lọ́wọ́ ènìyàn kì í ṣe dandan mọ́. Ṣùgbọ́n nínú ìrírí mi, ìmọ̀ ẹ̀rọ kì í dáju ní gbogbo ìgbà. Fóònù lè kú, nẹ́tíwọ̀ọ̀kì lè dà bí i máàpù lè fi ọ́ lọ sí ibi tí kò pé ní irú àkókò bẹ́ẹ̀. Bẹ̀rẹ̀ ọ̀n, bèèrè ọ̀nà lọ́wọ́ ènìyàn tó man, tó mọ agbègbè náà dára ju ohunkóhun lọ. Mo rántí ìgbà tí mò ń lọ sí ibi kan tí n kò tíì lò ó rí. Mo lo máàpù lórí fóònù, ṣùgbọ́n ó ń darí mi lọ sí ọ̀nà tí ó kún fún agbègbè tí kò da. Nígbà tí mo rí pé ọ̀nà náà kò dáa ju, mo dúró, mo sì bèèrè lọ́wọ́ arákùnrin kan tí ń kọjá. Ni ìṣẹ́jú díẹ̀ péré, ó ṣàlàyé ọ̀nà tó rọrùn tí ó sì dá mi lójú pé mo máa dé ibi tí mò ń lọ láìsí ìṣòro. Ìrírí yìí fi hàn gbangba fún mi pé bèèrè ọ̀nà jẹ́ ìpinnu tó da. Bèèrè ọ̀nà tún ń kọ́ mi ní ìbáṣepọ̀ pẹ̀lú ènìyàn. Ní gbogbo ìgbà tí mo bá bèèrè ọ̀nà lọ́wọ́ ẹlòmíràn, ìbánújẹ́ tàbí ìbẹ̀rù kan máa ń yípadà sí ìbánisọ̀rọ̀. Díẹ̀ lára àwọn ènìyàn máa ń fi ayọ̀ dáhùn, wọ́n sì ṣàlàyé pẹ̀lú ìtẹ́lọ́rùn. Ìgbà mí ìjíròrò kékeré lè yọrí sí ìmọ̀ tuntun, ìbáṣepọ̀ tuntun tàbí ìrirí tí kì í ṣe pé mò ń wà rárá. Nípa àṣà Yorùbá, bèèrè ọ̀nà jẹ́ ohun tí a gbà gẹ́gẹ́ bí ìwà rere. Àgbà Yorùbá máa ń sọ pé "ẹni tí ó bèèrè kì í ṣíná". Ìtumọ̀ rẹ̀ ni pé ẹni tí ó mọ̀ pé kò mọ̀ tí ó sì bèèrè lọ́wọ́ tí wọ́n mọ̀ kì í ṣe ìṣọnù. Ọ̀rọ̀ yìí ti di apá kan ìmọ̀lára mi torí pé mo ti rí pé ó jẹ́ òtítọ́ nínú ìgbésí ayé. Síbẹ̀síbẹ̀, bèèrè ọ̀nà nílò ọgbọ́n àti ìṣọ́ra. Kì í ṣe pé gbogbo agbọ̀dọ̀ bèèrè lọ́wọ́ ẹni kan láì ro. Mo sábà ń wo ẹni tí mo fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ dáadáa. Mo máa ń yan ẹni tí ó dàbí ẹni pé ó mọ agbègbè náà, ẹni tí kò sáré jù tàbí ẹni tí ó dàbí ẹni tí ó ṣe tán láti ràn mí lọ́wọ́. Èyí jẹ́ kí ní ìtẹ́lọ́rùn àti aàbò. Mo tún kọ, mo tún kọ pé bí a ṣe ń bèèrè ọ̀nà jẹ́ pàtàkì. Ìbáṣepọ̀ rere, ìbáwọ̀ àti ìrísí pẹ̀lẹ́pẹ̀lẹ́ máa ń jẹ́ kí ènìyàn fẹ́ dá lọ́rí. Nígbà tí mo bá bèèrè pẹ̀lú ẹjọ́ tàbí ẹjọ́wọ́, mo sábà ń rí pé ìdáhùn tí mo máa ń rí dára jù. Èyí fi hàn pé kì í ṣe ibèèrè nikan ṣùgbọ́n bí a.

Bí ẹni kan bá béèrè lọ́wọ́ mi pé, "Ṣé mo máa ń jẹ oúnjẹ tó kù?" Ìdáhùn mi ni pé, "Bẹ́ẹ̀ ni, mo máa ń jẹ oúnjẹ tí ó kù, ṣùgbọ́n kì í ṣe ìla ìròyìn tàbí lafié sí ìlera mi-- kí-- lafiá sí ìlera mi. Fún mi, jíjẹ oúnjẹ tí ó kù kì í ṣe àmì ìkò-ìkòkò sí tàbí àìní. Dí pé-- dípò bẹ́ẹ̀, ó máa ń ṣààmì ìṣàkóso dáadáa, ìbáṣepọ̀ rere pẹ̀lú oúnjẹ àti ìmọ̀ pé a kò gbọdọ̀ ṣọ́-a kò gbọdọ̀ ṣòfò ohun tí Ọlọ́run fi sí wa lọ́wọ́. Nígbà tí mo jẹ́ ọmọdé, mo kọ ẹ́kọ́ yìí láti ilé. Àwọn àgbàlagbà wa máa ń kọ́ wa pé oúnjẹ kì í ṣe eré àti pé ẹni tí ó bá ṣòfò oúnjẹ pẹ́ ìyà. Ni gbogbo ìgbà tí a bá jẹun, a máa ń jẹ́ kí wọ́n-wọ́n yè wa pé a gbọdọ̀ jẹ iyè tí a lè parí kí a sì mọ bí a ṣe lè pa ohun tí ó kù mọ dáadáa. Itan-ìtọ́sọ́nà yìí ti tẹ̀mí lọ́kàn di-dibi pé títí di òní, mo sì ń gbà pé oúnjẹ jẹ́ ohun iyebíye. Jíjẹ oúnjẹ tí kò tún jẹ́ apá kan ìwà ìṣúná rere. Ni ayé òde òní tí ohun gbogbo ti gbọ-ti gbọwọ́, kò rọrùn fún gbogbo ènìyàn láti máa ṣe oúnjẹ tuntun ní gbogbo ìgbà. Nígbà tí oúnjẹ bá kù tí a sì jẹ lọ́la tàbí lẹ́yìn ìgbà díẹ̀, ó ń ràn wá lọ́wọ́ láti dín ìnáwó kù fún mi. Èyí kì í ṣe pé mò ń fi pamọ́ owó nìkan, ó tún ń jẹ́ kí n mọ iye ohun tí mo ní. Síbẹ̀síbẹ̀, mo gbà pé kì í ṣe gbogbo oúnjẹ tí ó kù ni a gbọdọ̀ tún jẹ. Ìlera jẹ́ pàtàkì gan-an. Nítorí náà, ní gbogbo ìgbà tí mo bá fẹ́ jẹ oúnjẹ tí ó kù, mo máa ń kọ́kọ́ wòó dáadáa. Mo máa ń sá yẹ́ wo bóyá oúnjẹ náà kò tíì bàjẹ́, kò ní òórùn-òórùn àjèjì tàbí pé ó ti yí awọ rẹ̀ padà. Bí mo bá ní iye méjì kankan, mo máa yàn láti máa jẹ nítorí pé ìlera mi ṣe pàtàkì ju ohun lọ. Ọ̀nà tí ìlera mi ṣe pàtàkì ju ohun lọ. Ọ̀nà tí a fi ń pa pé oúnjẹ mú tún ṣe pàtàkì. Mo ti kọ́ pé bí a ṣe ń fi oúnjẹ sílẹ̀ lálẹ́ lórí tábìlì, láì bo lè fa kòkòrò àti àrùn. Nítorí náà, mo máa ń fi oúnjẹ tí ó kù sínú àp-àpò tàbí agbada tí a bò dáadáa. Mo sì sábà máa ń fi sí fíríjì bí ó bá ṣe é ṣe. Èyí ń jẹ́ kí oúnjẹ dúró pẹ́ kí ó sì dáa fún jíjẹ lẹ́yìn. Nípa àṣà Yorùbá, jíjẹ oúnjẹ tí ó kún fún ṣe ohun ìtìjú. Ni ọ̀pọ̀ ilé oúnjẹ, alẹ́ ti di oúnjẹ òwúrọ̀ tàbí oúnjẹ òwúrọ̀ ti di-- le ti di oúnjẹ ọ̀sán. Àwọn àgbà wa, àwọn àgbà wa mọ̀ pé bí a ṣe ń tún jẹ oúnjẹ tí ó kù, a ń bọ̀wọ̀ fún iṣẹ́ àti ṣe-- àti ohun tí a fi sílẹ̀. Èyí tún ń kọ́ wọn ní ìwà ìdúróṣini àti ìdúpẹ́. Jíjẹ oúnjẹ tí ó tún ní ipa lórí àyíká. Ni gbogbo àgbáyé, a ń sọ pé ìṣòfò oúnjẹ pọ̀ gan. Ọ̀pọ̀ oúnjẹ ni ń dà sínú àpò ìdọ̀tí ní gbogbo ọjọ́. Nígbà tí àwọn mìíràn kò rí ohun tí wọ́n máa ń jẹ. Nípa jíjẹ oúnjẹ tí ó kù, mò ń ṣe apá kan kékeré mi láti dín ìṣòfò kù. Ó jẹ́ ọ̀nà kan láti fi hàn pé mo mọ̀ pé ayé kì í ṣe ti èmi nìkan. Síbẹ̀síbẹ̀, mo tún mọ̀ pé ìtẹ́lọ́rùn ara ẹni ṣe pàtàkì. Bí mo bá rí i pé oúnjẹ tó kù ti di aládùn tàbí pé ó ti tún dùn bí mo ṣe fẹ́ tàbí mo ṣe fẹ́, mo lè yí padà díẹ̀ nígbà mìí. Mo máa ń tún gbóná tàbí fi díẹ̀ lára ohun èlò mìì hun kí n lè tún dùn. Èyí ń jẹ́ kí jíjẹ oúnjẹ tún ó máa ń bàjẹ́ ó di ohun tí à ń jẹ lọ́fà. Ni ìrírí mi, jíjẹ oúnjẹ.

Bí ẹni kan bá bèrè lọ́wọ́ mi pé ṣe mo máa ń ṣe ìmójúdun àwọn software mi, ìdáhùn mi ni pé bẹ́ẹ̀ ni mò ń ṣe ṣùgbọ́n kì í ṣe ní àìlera tàbí láìro. Fún mi, ìmójúduwon software kì í ṣe ohun tí a kan ṣe nítorí pé a rí ìkọlù kan lórí ìbójú. Ó jẹ́ apá kan ìtọ́jú èrò ìdáàbòbò àti ìdáàbòbo ara eni àti ìmúlò ẹ̀rọ ní ọ̀nà tó da. Ni ìbẹ̀rẹ̀, èmi náà jẹ́ ọ̀kan lára àwọn ènìyàn tí kì í fẹ́ ṣe update software. Ni gbogbo ìgbà tí fóònù bá tàbí kọ̀ǹpútà mi bá sọ pé "software update available", mò ma ń sùn sílẹ̀. Mo máa ń sọ fún ara mi pé kò sí àsìkò báyìí tàbí pé kí ni mò fẹ́ tún ṣe. Ohun gbogbo ń ṣiṣẹ́ dáadáa ṣùgbọ́n nígbà tó yá, ìrírí kọ mi pé ìwà yìí le fa ìṣòro tó pọ̀ ju bí mo ṣe rò ó lọ. Ọ̀kan lára ohun ti kọ́ mi ni pé a bọ ní ìdí pàtàkì jùlọ tí a fi ń ṣe ìmójú-ìmúdójúwọn software. Ayé ìmọ̀ èrò kún fún ewu kòkòrò kọ̀ǹpútà àtàgé, àtẹ̀gùn, malware àti ẹni tí ó ń gbiyànjú láti di àlàyé ara ẹni. Ọ̀pọ̀ ìmúdójúwọn tí ẹ ń rí kì í fún àwòrán tuntun tàbí bọ́tíìnì tuntun nǹkan. Wọ́n sábà ń jẹ́ ìtúnṣe àwọn àìlera tí wọ́n amúgbalẹ̀gbẹ́ kọ̀ǹpútà ti rí. Nígbà tí mò bá kọ update bẹ́ẹ̀, ó dàbí ẹni pé mò ń fi ìlékùn sí ewu. Mo rántí ìrírí kan tí fóònù tó kan, ìrírí kan tí fóònù kan tí mo lọ sáájú bẹ̀rẹ̀ kì í ṣiṣẹ́ lórí gan. Ápp máa ń pa ara wọn, bátìrì kì í pẹ́, mo sì rí ìkìlọ̀ àjèjì. Nígbà tí mo lọ sọ̀rọ̀ pẹ̀lú ẹni tí ó mọ̀ nípa kọ̀ǹpútà, ohun tí ó kọ̀ko bẹ́re ni-- ohun tó kọ́kọ́ bẹ́rẹ̀ ni pé "ṣé o ti ṣe software update rẹ?" Nígbà tí mò sọ pé, nígbà tí mò sọ pé "rárá", ó rẹ́rìn-ín. Ó ṣàlàyé fún mi pé ọ̀pọ̀ ìṣòro yẹn lè jẹ́ nítorí pé software ti di àtijọ́. Nígbà tí mo ṣe sọf-- mo ṣe update, mo rí ìyípadà kéderé. Ìmójúduwọn software tún mú iṣẹ́ ẹ̀rọ dára sí. Ni gbogbo ìgbà àwọn olùdásílẹ̀ software a máa ń rí àsìsè tí kò hàn gbangba ní ìbẹ̀rẹ̀. Nípasẹ̀ update, wọ́n máa ń tún ṣe èyí ń jẹ́ kí fóònù, kọ̀ǹpútà tàbí ápp ṣiṣẹ́ dáadáa ju tẹ́lẹ̀ lọ. Fún mi, ó dàbí ẹni pé mò ń fún ẹ̀rọ mi ní ìtọ́jú bí a ṣe ń lò sí dókítà fún ayéwo. Síbẹ̀síbẹ̀, èmi kì í ṣe ẹni tí ó ṣe update láìro. Mo ti kọ́ pé kì í ṣe gbogbo update ni a gbọdọ̀ ṣe lẹ́sẹ̀kẹsẹ̀. Nígbà mìí, update tuntun lè ní àṣìṣe tiẹ̀ tí ó sì lè fa ìṣòro ju ohun tí ó wà lọ. Nítorí náà, mo sábà máa ń dúró díẹ̀. Mo máa ń ka ìrírí àwọn ènìyàn tàbí mo máa ń ríí bóyá àwọn tí mo ti ṣe, bóyá bí mo bá rí pé update náà da nígbà tí mò máa ń ṣe, ìṣòro mi tí mò ti dojúkọ nípa update ní ààyè storage. Nígbà mìí, fóònù tàbí kọ̀ǹpútà máa ń sọ pé "not enough space to update". Èyí tí kò ó-- èyí tó kọ́ mi pé ìṣètò jẹ́ pàtàkì. Mo máa ń pa àwọn fáìlì tí mo nílò mọ́. Mo máa ń gba-- mo máa ń gbé dié sí cloud tàbí mo máa ń yọ ápp tí mò ń lò mọ́. Nípasẹ̀ bẹ́ẹ̀, mò ń múra èrò mi sílẹ̀ fún ìmójúduwọn ìmúdojuwọn software. Ó tún máa ń ṣe ẹ̀yà tuntun wá nígbà mìí. Lẹ́yìn update, mo máa rí ohun tuntun tí ó jẹ́ kí iṣẹ́ mi rọrùn. Ó lè jẹ́ ìmúlò bátìrì tó dára jù, àṣà tuntun lórí kámẹ́rà tàbí ọ̀nà tuntun láti ṣètò ápp. Àwọn ohun wọ̀nyí jẹ́ kí.

Bí ẹnìkan bá n béèrè lọ́wọ́ mi pé, "Ṣé o mọ ìtumọ̀ orúkọ rẹ?" Ìdáhùn mi ni pé, "Bẹ́ẹ̀ ni, mo mọ ìtumọ̀ orúkọ mi." Mo sì ká sí ohun pàtàkì gan-an nínú, mo ká sí ohun pàtàkì gan-an nínú ìgbésí ayé mi. Orúkọ kì í ṣe àmì ìdánimọ̀ nìkan, ó jẹ́, ó jẹ́ ìtàn, àdúrà, ìrètí àti ìkíni tí àwọn òbí fi lé wa lọ́wọ́ láti bẹ̀rẹ̀ ìyè wa. Nípa mímọ ìtumọ̀ orúkọ mi, mo mọ ara mi dáadáa, mo sì mọ ibi tí mo ti ń bọ̀ àti ohun tí a ń retí lọ́dọ̀ mi. Ní ilẹ̀ Yorùbá àti ilẹ̀ Mùsùlùmí, mo ti dàgbà sí, a kì í fi orúkọ fún ọmọ láìní ìdi. Gbogbo orúkọ ní ìtàn ti ẹ̀. Nígbà tí a bá sọ orúkọ ènìyàn, a kì í pẹ́, a kì í pẹ́ lásán, a tún sọ ìtàn ibí rẹ̀, àyíká tí a bi sí àti ìrètí tí a ní fún ọjọ́ ọ̀la rẹ̀. Nítorí náà, láti ìgbà kékeré, ni mo ti mọ̀ pé orúkọ mi kì í ṣe ohun tí ayé kó fojú kọ. Mo rántí pé ní ìgbà kan, mo bi bàbá mi tàbí ìyá mi pé, "Kí ni ìtumọ̀ orúkọ mi?" Nígbà yẹn, wọ́n jòkó pẹ̀lú mi, wọ́n sì ṣàlàyé pẹ̀lú ìtẹ́lọ́rùn. Wọ́n sọ fún mi pé orúkọ tí wọ́n fún mi jẹ́ àdúrà sí Ọlọ́run pé kí ìgbésí ayé mi kún fún ìbùkún, àláfíà àti ìtọ́na, ìtọ́sọ́nà rere. Láti ìgbà yẹn ni mo ti bẹ̀rẹ̀ sí ní wo orúkọ mi gẹ́gẹ́ bí èrò ìdájọ́ rere tí mo gbọdọ̀ rù. Nígbà tí mò ń dàgbà díẹ̀, mo tún bẹ̀rẹ̀ sí ń ṣe ìwádìí diẹ̀ nípa orúkọ mi. Mi ò fẹ́ mọ ìtumọ̀ rẹ̀ lásán, mo fẹ́ mọ ìtàn rẹ̀, ibi tí ó ti wá àti ibi tí à ń ṣe é lọ nínú àṣà àti ẹ̀sìn. Mo rí pé orúkọ mi kún fún ìtumọ̀ jinlẹ̀ tó ń tọ́ka sí ìbáṣepọ̀ ènìyàn pẹ̀lú Ọlọ́run, ìrètí rere àti ìgbésí ayé tó ní ìtọ́sọ́nà. Mímọ ìtumọ̀ orúkọ mi nípa púpọ̀ lórí bí mo ṣe ń rí ara mi. Nígbà tí mo bá dàjú kọ ìṣòro, mo máa rántí ìtumọ̀ orúkọ mi, mo sì máa ń sọ fún ara mi pé orúkọ tí a fún mi kì í jẹ́ pé kí ń ṣubú láì dédé. Ẹ̀yìn ń fún mi ní agbára ọpọlọ àti ìgboyà láti tẹ̀síwájú. Ó dàbí ẹni pé orúkọ mi máa ń bá mi sọ̀rọ̀ ní gbogbo ìgbà. Ní ọ̀pọ̀ àṣà ilẹ̀ Áfríkà, a gbé, a gbà pé orúkọ lè ní ipa lórí ìwà àti ìgbésí ayé ènìyàn. Bí orúkọ bá ní ìtumọ̀ rere, a máa n retí pé ẹni tí ó ru yiò gbiyan ju láti jẹ́ ẹni rere. Ẹ̀yìi ni mò fi máa ń fi ara mi wé orúkọ mi. Mo mọ̀n bí ara mi pé ṣé ìgbésí ayé tí mò ń gbé bá ìtumọ̀ orúkọ mi mu. Ìbeẹ̀rẹ̀ yìí máa ń ran mi lọ́wọ́ láti ṣe àtúnṣe ara mi. Orúkọ mi tún jẹ́ kó ran fún mi láti dá ara mi mọ̀ nínú àwùjọ. Nígbà tí ènìyàn bá mọ orúkọ àti ìtumọ̀ rẹ̀, ó máa n mú ìbáṣepọ̀ wá jinlẹ̀ sí ọ̀pọ̀ ìgbà. Ìjíròrò kan ṣoṣo nípa orúkọ ti di ìbẹ̀erẹ̀ ìbáṣepọ̀ láàárín mi àti ẹlòmíràn. Ẹ̀yìí fi hàn pé orúkọ kì í ṣe ọ̀rọ̀ enú nìkan, ó lè jẹ́ àfàrà láàárín ọ̀kan ènìyàn méjì. Nípa ẹ̀sìn, mímọ ìtumọ̀ orúkọ mi tún ń sún mi mọ́ Ọlọ́run. Mo máa ń rántí pé fi orúkọ mi lé Ọlọ́run lọ́wọ́ gẹ́gẹ́ bí àdúrà. Nítorí náà, mo máa ń gbiyan ju láti máa fi orúkọ yẹn, mo máa ń gbiyan ju láti máa ṣe fi orúkọ yẹn ṣeré. Ní gbogbo ìgbà tí mo bá ṣe ohun tí kò dáa, mo máa rántí pé orúkọ tí mo ru ń pè mí sí ìwà tó dà ju bẹ́ẹ̀ lọ. Síbẹ̀síbẹ̀, mímọ ìtumọ̀ orúkọ mi kì í túnmọ̀ sí pé ìgbésí ayé mi máa ń rọrùn léelẹ̀. Mo ti ní ìṣòro, ìdánwò àti ìpinnu líle láti ṣe, ṣùgbọ́n nínú gbogbo wọ̀nyí, orúkọ mi ti jẹ́ bí i.

Bí ẹnìkan bá bẹ̀rẹ̀ lọ́wọ́ mi pé báwo ni mo ṣe máa ń yan àwọn alábàáṣiṣẹ́pọ̀? Ìdáhùn ni pé mo máa ń yan àwọn pẹ̀lú ìmọ̀lára ọgbọ́n àti ìṣọ́ra. Ìbáṣepọ̀ jẹ́ ohun pàtàkì gan-an nínú ìgbése ayé ẹnikan ẹnìyan. A kò lè gbé láìní àwọn alábáàṣìṣẹ́pọ̀ láti ii inú iṣẹ́ orí ìdílé tàbí wọ́n ní ìmọ̀lára ẹnìkan. Ṣùgbọ́n ṣíṣe yan alábáṣepọ̀ tó dá kì í ṣe ohun tí a máa ń ṣe láì-ìrọ̀, láìrọ̀yìn. Ó ní àwọn ìlànà tó dájú àti ìmọ̀lára tó yẹ. Nígbà tí mo bá yan alábáàṣìṣẹ́pọ̀ fún iṣẹ́ tàbí iṣẹ́ àkọ́kọ́, ohun tí mo kọ́kọ́ ń wò ni ìmọ̀ àti ìmúlò ẹni náà. Mo máa ń wò bí ẹni náà ṣe ní ìdí bi tó péye, bí ó ṣe ń, bí ó ṣe ń mọ ohun tí ó ń ṣe àti bí ó ṣe lè ṣe iṣẹ́ tí a ń retí lọ́dọ̀ rẹ̀. Ìmọ̀ ní bọ́ọ̀tì-ínì kò ṣe é fi ẹ̀sùn kúrò nípa ìmọ̀ ẹnìkan torí pé ẹni tí kò mọ ohun tí ó ń ṣe lè fa ìṣòro lọ́pọ̀ ìgbà. Síbẹ̀síbẹ̀, ìmọ̀ nìkan kì í tó. Mo tún máa ń wo ìwà àti ìwà rere ẹni náà. Ìbáṣepọ̀ tó dá lórí ìtẹ́lọ́rùn àti ìbáṣepọ̀ rere. Bí ẹni náà bá ní ìwà tó dá, bí ó ṣe nífẹ̀ẹ́ sí ìbáṣepọ̀ pẹ̀lú ẹlòmíràn, ó máa ń jẹ́ kí ìṣọ̀kan àti ìfaramọ́ wá rọrùn. Mo ti kọ́ ẹ̀kọ́ láti ìrírí pé ìwà rere àti ìmọ̀ pọ̀ jẹ́ ṣe àfikún tó péye fún alábáàṣepọ̀. Ni gbogbo ìgbà tí mo bá wo àfojúsùn àti ìrètí ẹni náà, èyí tún mọ̀ sí pé mo máa mọ ibi tí ẹni náà fẹ́ lọ nínú ìgbésí ayé rẹ̀ àti bí ó ṣe fẹ́ ṣe. Bí àfojúsùn ẹni náà bá ní ìfarapa pẹ̀lú titẹ̀mi tàbí bí a bá le ṣiṣẹ́pọ̀ láìsí ìjàmbá, ó dájú pé ìbáṣepọ̀ yẹn máa n rí ìdà igbàsókè. Ṣùgbọ́n bí àfojúsùn wa bá sọ̀rọ̀ tàbí bí àkàn fẹ́ ṣe ohun tí kò ní ìtẹ́lọ́rùn fún ni, mo máa ròyìn kí ń má ṣe darapọ̀. Mo tún máa ń ṣe àyẹ̀wò ìbáṣepọ̀ àtijọ́ ẹni náà pẹ̀lù àwọn mìíràn. Nígbà tí mo bá rí pé ẹni náà ní ìbáṣepọ̀ rere pẹ̀lú àwọn àtijọ́ rẹ̀, òun fi hàn pé bí, hun òun mọ bí a ṣe ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn ènìyàn, ó sì lè bá wọ̀ fún alábáṣepọ̀ tuntun. Síbẹ̀síbẹ̀, bí mo bá ti rí pé ìbáṣepọ̀ àtijọ́ rẹ̀ kún fún ìrọ̀nú búburú tàbí ìyapa, ó lè jẹ́ àmì pé ẹni náà lè ní ìṣòro láti ṣiṣẹ́ pẹ̀lú mi. Ìbáṣepọ̀ tó dá dá lórí ìmọ̀lára àti ìfaradà. Wọ́n máa ń wò bóyá ẹni náà lè faramọ́, bóyá ẹni náà lè faramọ́ ìpinnu tí kò rọrùn, bóyá ó lè faradà ìyà àti bóyá ó lè ní ìgbọ́nkànlẹ̀ lórí ìṣòro tí ó bá yá. Nígbà tí mo bá yan alábáṣepọ̀, mo máa ń rántí pé ìfaradà ṣe pàtàkì gan. Kì í ṣe pé ẹni náà ní ìmọ̀ tó péye nìkan, ṣùgbọ́n pé ó lè jẹ́ kó rọrùn fún ìbáṣepọ̀ wa láti, láìsí ìjàmbá. Ni gbogbo ìgbà, mo tún wo ìbáṣepọ̀ àti àfiesì ẹni náà sí àwọn ènìyàn. Bí ẹni náà bá ní ìwà rere, ń fi hàn pé àfiyèsì àti ìfẹ́ sí ohun ènìyàn tí ó yíká, èyí tún fi hàn pé ó lè jẹ́ alábáàṣìṣẹ́pọ̀ tó dá fún mi. Mo ti kọ́ pé ẹ̀kọ́ pé ẹni tí ó ní ìbáṣepọ̀ tó dá pẹ̀lú àwọn mi máa ń ṣiṣẹ́ pẹ̀lú mi dáadáa. Síbẹ̀síbẹ̀, mo mọ̀ pé ìfarapa àti ìtẹ̀sí àwọn ìwà búburú jẹ́ ohun tí mo gbọdọ̀ máa ṣọ́ra fún. Nígbà tí mo bá ń wo ìwà ẹni, mo máa ń rántí pé kò sẹ́ni tó pe, ṣùgbọ́n mo máa ń wo àwọn àmì tí ó fi hàn pé ẹni náà lè jẹ́ alábáàṣìṣẹ́pọ̀ tó dá. Èyí lè jẹ́ ìbáṣo oo pọ̀ rere pẹ̀lú àwọn ìdílé rẹ̀, ìbáṣepọ̀ rere pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti ìtọ́jú tí ó fi hàn sí àwọn.

Bí ẹnìkan bá béèrè lọ́rùn mí pé, "Ṣé mo mọ aládùúgbò mi dáadáa?" Ìdáhùn mi ni pé, "Bẹ́ẹ̀ ni, mo mọ wọ́n dáadáa." Mo sì ń ṣà akóso ìbáṣepọ̀ pẹ̀lú wọ́n pẹ̀lú ìmọ̀ràn àti ọgbọ́n. Ìbáṣepọ̀ pẹ̀lú àwọn aládùúgbò jẹ́ ohun pàtàkì gan-an nínú ìgbésí ayé ojoojúmọ́. Àwọn aládùúgbò kì í ṣe àwọn ènìyàn tí a máa ń rí gbogbo ọjọ́ lásán nìkan. Wọ́n lè jẹ́ ìbùkún, ìrànwọ́ àti ìdàgbàsókè fún ìgbésí ayé wa, tàbí ó lè jẹ́ ìṣòro bí a kò bá mọ bí a ṣe ń bá wọn ṣe. Nígbà tí mo bá sọ pé mo mọ àwọn aládùúgbò mi dáadáa, ohun tó mọ̀ túmọ̀ sí ni pé mo mọ ìwà wọn, ìfẹ́ wọn àti ìmúlò wọn pẹ̀lú mi. Mo rántí pé gbogbo ìgbà tí mo bá kọ́kọ́ dá ilé sílẹ̀ ní abúlé yìí, mo ti ń wá láti mọ ẹni tí ó wà lẹ́gbẹ̀ẹ́ mi kí n tó mọ ìdínna. Mo máa ń wo bọ́yá àwọn aládùúgbò máa ní ìwà rere àti ìfẹ́ sí ìbáṣepọ̀. Ni ọ̀pọ̀ àkókò, mo máa ń bẹ̀re pẹ̀lú ìmọ̀lára ìbáṣepọ̀ lásán. Mo máa ń kí wọn ní gbogbo ọjọ́, mo sì máa ń dá wọn lóhùn tí wọ́n bá fi ìbànújẹ́ tàbí ìbéèrè wá sí mi. Mo sì máa ń rántí àwọn ǹkan kékeré tí wọ́n fẹ́ tàbí fẹ́ràn nípasẹ̀ àwọn iṣẹ́ kékeré wọ̀nyí. Mo máa mọ ìwà wọn dáadáa. Ìbáṣepọ̀ pẹ̀lú aládùúgbò ṣe pàtàkì fún ààbò àti ìtẹ́lọ́rùn ìgbésí ayé. Nígbà tí mo bá mọ ẹni tí ó wà lẹ́gbẹ̀ẹ́ mi dáadáa, mo ní ìmọ̀lára pé mo lè gbẹ́kẹ̀lé wọn fún ìrànwọ́. Nígbà ìṣòro bí àpẹẹrẹ, nígbà tí mo bá ṣá ìlera tàbí tí mo bá ní ìṣòro kan ní ilé, mo lè kọ́kọ́ lọ sọ̀rọ̀ pẹ̀lú aládùúgbò tó mọ̀, tí ó mọ̀ dáadáa, mo sì lè gba ìrànwọ́ tàbí ìmọ̀lára. Àwọn ìbáṣepọ̀ yìí ń jẹ́ kí ayé wa dára jù bẹ́ẹ̀ lọ. Mo tún mọ̀ pé mímọ àwọn aládùúgbò dáadáa túnmọ̀ sí pé mo mọ àwọn aládùúgbò àti àjọṣe wọn pẹ̀lú ara wọn ní gbogbo ìgbà. Mo máa ń ṣe àyẹ̀wò bóyá àwọn aládùúgbò jẹ́ àfiyèsí ìwà wọn, bóyá wọ́n ní ìfaramọ̀ àti ìfẹ́ sí ara wọn, àti bóyá mo máa ń ṣe àfikún rere sí àdúgbò. Èyí jẹ́ kí mọ bí mo ṣe lè dára pọ̀ pẹ̀lú wọn láìsí ìyapa tàbí ìjàmbá. Ìbáṣepọ̀ pẹ̀lú aládùúgbò tún ní àwọn àǹfààní ìmọ̀lára àjọṣe ní gbogbo ọjọ́. Mo máa ń rí àwọn aládùúgbò tí wọ́n ń ṣe àwọn ǹkan rere fún ara wọn. Ọ̀pọ̀ ìgbà ni mo máa ń bá-- wọ́n máa ń bá mi sọ̀rọ̀, wọ́n máa ń ké sí mi ní gbogbo ìgbà tí mo bá ní àṣejù ìfẹ́ tàbí kí wọ́n máa pèsè ìrànwọ́ nígbà ìṣòro. Bí mo bá-- bí mo ṣe ń wo ìwà wọn, mo mọ bí mo ṣe lè dá àjọṣe túpeye ṣe. Nígbà tí mo bá rí pé àwọn aládùúgbò dáadáa, mo tún mọ ìlára àti àfojúsùn wọn. Èyí túnmọ̀ sí pé mo mọ ohun tí wọ́n fẹ́ láti ṣe, ohun tí wọ́n fẹ́ kò ṣẹlẹ̀ àti ohun tí wọ́n fẹ́ láti yàtọ̀ sí. Nípasẹ̀ bẹ́ẹ̀, mo lè ṣiṣẹ́ pẹ̀lú wọn láìsí ìpinnu tí kò ní ìtẹ́lọ́rùn, mo sì lè ṣe àjọṣe tó ní ìtẹ́lọ́rùn fún gbogbo ènìyàn. Mo rántí pé nígbà tí mo kọ́kọ́ dé ilé, dá ilé sílẹ̀, kò rọrùn láti gbọ́ aládùúgbò ṣùgbọ́n mo ti kọ́ ẹ̀kọ́ pé àkọ́kọ́ àti ìf-- àkókò àti ìfaradà jẹ́ ohun pàtàkì. Mo máa ń lo àkókò láti bá àwọn aládùúgbò ṣe ìbáṣepọ̀, láti mọ ìwà wọn, láti mọ ohun tí wọ́n fẹ́ àti láti mọ àwọn èrè tí wọn. Ìfaradà yìí máa ń jẹ́ kí ìbáṣepọ̀ wa rọrùn, kó sì ní ìpinnu tó kọ́, ní ìtẹ́lọ́rùn. Mo tún máa ń ṣe àfihàn ìbáṣepọ̀ àti ìbáwọ̀ sí àwọn aládùúgbò mi. Mo, mo ń ṣe ìbáwọ̀ fún wọn, wọ́n tún máa ń báwọ̀ fún mi. Àwọn àṣà wọ̀nyí ń jẹ́ kí ìbáṣepọ̀ wa rọrùn ó sì ń jẹ́ kí ayé wa ní ìtẹ́lọ́rùn. Mo mọ̀ pé bí a ṣe ń sáájú, bí a ṣe ń kọ ìbáṣepọ̀ dáadáa, ó máa ń mú àjọṣe wá ní.

Ní ilẹ̀ Yorùbá tàbí Áfríkà tàbí nínú àṣà ilẹ̀ Áfríkà, ọbẹ̀ kẹ́yìn tàbí irinṣẹ́ tí a fi ń gun ọkọ̀ akẹ́rù jẹ́ ohun pàtàkì gan fún iṣẹ́ àgbẹ̀. Ó jẹ́ ohun tí a kò le ṣe lágbára fún mi, fúnni ní gbogbo ọgbà àti ọkọ̀ láìní ọbẹ̀ tó yẹ àti àkókò tó tọ́. Nígbà tí mo bá sọ pé nígbà tí wón ní ọbẹ̀ kẹ́yìn máa ń gun ọkọ̀ akẹ́rù, mo tún mọ̀ sí pé yẹ kí n lo ọbẹ̀ náà pẹ̀lú àkókò àti láti ṣe iṣẹ́ àgbẹ̀ dáadáa láìfa ìṣòro sí oko tàbí ìrẹsì àgbẹ̀. Ni àkọ́kọ́, mo mọ̀ pé àkókò tí a ń gun ọkọ̀ akẹ́rù dá lórí irú ọkọ̀, irú oko àti ohun tí à ń gbin. Bí àpẹẹrẹ, tí a bá ní oko tí à ń gbin ẹ̀pà, àgbẹ̀ gbọdọ̀ mọ̀ bóyá ilẹ̀ náà ń ṣe tun fún kíkó àti bóyá ọbẹ̀ kẹ́yìn náà yẹ jẹ́ fi ilẹ̀ tí ó tó bá ṣe iṣẹ́ yẹn. Àkọ́kọ́ tó tọ́ jẹ́ pé ilẹ̀ náà gbọdọ̀ kún fún omi tó ṣùgbọ́n kì í ṣe pé ó máa ń dùn tó bá tún gùn. Ni àṣà àgbẹ̀ Yorùbá, a máa ń ṣàyẹ̀wò ilé pẹ̀lú owó àti ọgbọ́n kí a fẹ́, kí a fi ọbẹ̀ kẹ́yìn sí èrò ìwádìí ilẹ̀ tàbí jìmọ̀ àgbẹ̀ kì í ṣe ohun tí ó yẹ ní gbogbo ìgbà. Ṣùgbọ́n, àgbẹ̀ tó ní ìrírí máa mọ̀ bóyá ilẹ̀ náà ṣe tán fún iṣẹ́, bóyá mò ń ṣe kókó mọ̀ ìpinnu yìí. Mo mọ̀ pé ọbẹ̀ kẹ́yìn kì í yẹ fún kí a lo ní gbogbo àkókò. Gbogbo jẹ́ nígbà tí ilẹ̀ ṣe tán gidi. Mo tún mọ̀ pé àkókò ọ̀ṣán àti òwúrọ̀ ní ipa tó lágbára lórí ìgbésẹ̀ àgbẹ̀. Ọ̀pọ̀ àgbẹ̀ máa ń lo ọbẹ̀ kẹ́yìn ní òwúrọ̀ nígbà tí ilẹ̀ kò ti gbóná gan àti pé omi tí ó wà nínú ilẹ̀ kò sì ní yóò rò sí ìṣòro. Ni ọ̀pọ̀ ìgbà tí òòrùn bá gbóná jù, ilé lè dùn kò sì rọrùn láti gun. Ọbẹ̀ kẹ́yìn nígbà tí àgbẹ̀ bá mọ àkókò òwúrọ̀ tó da, ó lè ṣe iṣẹ́ tó pé láìfa ìpọ́njú sí ilẹ̀ tàbí ìrẹsì akẹ́rù. Ìrírí àgbẹ̀ tún fi hàn pé ọdún tí àti àkókò ọdún ní ìpapọ̀ lórí, ó ní ìpapọ̀ lórí ìgbésẹ̀ yìí ní ilẹ̀ tí ń ní àkúnyà àti omi. Àgbẹ̀ gbọdọ̀ mọ̀ bóyá ọdún jẹ́ ìgbà tí ilẹ̀ kún fún omi. Ilẹ̀ ní àfikún àgbẹ̀ máa mọ̀ bóyá ọdún ní àfikún, àgbẹ̀ máa mọ̀ bóyá ọdún jẹ́ ìgbà tí ìkòkò àti ìgún ilẹ̀ máa rọrùn. Nígbà náà, nígbà tí a bá sọ pé nígbà wo ni ọbẹ̀ kẹ́yìn máa ń gun ọkọ̀ akẹ́rù, ohun tó tún hàn sí pé nígbà tí ìṣọdún tún ilẹ̀ àti ìrẹsì àgbẹ̀ bá péye, ọbẹ̀ kẹ́yìn lè jẹ́ ohun ìlànà tó ṣe pàtàkì gan fún àgbẹ̀ torí pé kì í ṣe pé a ń lo ìrọ̀rùn iṣẹ́ àgbẹ̀ nìkan, ó tún jẹ́ kó rọrùn fún àgbẹ̀ láti dáàbòbò ìrẹsì àti ọkọ, oko náà. Ni gbogbo ìgbà, mo máa ń mọ̀ pé ọbẹ̀ kẹ́yìn gbọdọ̀ jẹ́ gígùn àti tó tọ́ kó yẹ kí a lo ọbẹ̀ tó kò péye. Kì í ṣe pé ó ní, ó lè ba àgbàrá iṣẹ́ jẹ́ nìkan, ṣùgbọ́n pé ó lè fa ìṣòro lórí ìrẹsì àti ilẹ̀. Bí mo ṣe ń mọ̀ àkókò tó tọ́, mo tún mọ̀ sí àfisi sí àwọn ipa ayé tó wà lórí iṣẹ́ àgbẹ̀. Bí àpẹẹrẹ, omi tó wà nínú ilẹ̀ máa ń dájú pé ilẹ̀ yóò rọrùn láti gun. Ṣùgbọ́n tí ilẹ̀ bá gbóná tàbí pé ó kún fún òkúta, ó lè jẹ́ pé àgbẹ̀ gbọdọ̀ dúró tàbí máa ṣe ìṣọ́ra àwọn.

Nígbà tí a bá sọ pé ìbáṣepọ̀ pẹ̀lú ọ̀rẹ́, ó ṣe pàtàkì gan-an, a, láti mọ̀ nígbà tí, àwọn máa ń pàdé, a máa ń pàdé wọn, láti mọ̀ nígbà tí àwọn, àti láti bá ṣe jẹ́ kí pé ìpinnu yóò kó dá lórí àkókò lásán. Ṣùgbọ́n ó ní ìmọ̀lára, àjọṣe àti ọgbọ́n gidi. Ìpinnu láti pàdé ọ̀rẹ́ kọ̀ọ̀kan kì í ṣe ohun tí a máa ń ṣe láì róní àfi èsì pẹ̀lú àjọṣe tí ó wà, iṣẹ́ tí a ní àti àfojúsùn ìbáṣepọ̀ yẹn. Nígbà tí mo bá sọ pé, mo mọ̀ nígbà tí mo niwon kẹ́yìn padé àwọn ọ̀rẹ́ mi, mo tún mọ̀ sí pé mo mọ̀ àkókò tí ó dá, tí ó rorun fún gbogbo wa tí ó sì ní ìtẹ́lọ́rùn. Ni àkọ́kọ́, mo mọ̀ pé àkókò iṣẹ́ àti àjọṣe ọjọ́ jọ pàtàkì. Bí àpẹẹrẹ, mo máa ń rántí pé ní ọ̀pọ̀ ìgbà mo ní iṣẹ́ tó yẹ kí n ṣe ní ọ́fíìsì tàbí ní ilé iṣẹ́ àti pé mo gbọdọ̀ dá àjọṣe yìí lára kí iṣẹ́ mi lè lọ dáadáa. Nítorí náà, mo mọ̀ yàn àkókò tó wúlò gẹ́gẹ́ bí òwúrọ̀ aláfọ jú, òru, ìparí ọ̀sẹ̀ tàbí àsìkò ìsinmi ọjọ́, àtọ̀hún ọjọ́ ìsinmi atọ́kanwá. Ìpinnu yìí jẹ́ kí ìbáṣepọ̀ wa ní ìdàgbàsókè kó sì ná fà ìpọ́njú fún ìṣe mi. Mo tún mọ̀ pé àkókò ọ̀rẹ́ kọ̀ọ̀kan yàtọ̀ sí, kò fẹ́ sí àkókò kan fún gbogbo ọ̀rẹ́ nígbà gbogbo ọjọ́. Mo máa ń rántí àwọn ohun tó ọ̀rẹ́ kọ̀ọ̀kan fẹ́ràn àti ohun tí ó lè ṣe àjọṣe pẹ̀lú mi dáadáa. Bí àpẹẹrẹ, ọ̀rẹ́ kan lè fẹ́ kí a pàdé ní òwúrọ̀ ṣáájú iṣẹ́ tí ọ̀rẹ́ mìíràn sì fẹ́ kí a pàdé lẹ́yìn ìparí ọjọ́ iṣẹ́. Mo ti kọ́ ẹkọ́ pé ṣíṣe àyẹ̀wò àwọn ìfẹ́ wọ̀nyí jẹ́ ohun pàtàkì fún ìbáṣepọ̀ tó kéye. Ìrírí tún fún mi hàn pé àwọn iṣẹ́ atọ́kanwá àti ìpín ìdílé ní ipa lórí àkókò tí a máa ń pàdé ọ̀rẹ́ bí àpẹẹrẹ. Nígbà tí ìdílé bá ní àjọyọ̀, àjọyọ̀ ọdún tàbí ìpinnu ìdílé pàtàkì, mo máa ń ṣe ìtẹ́lọ́rùn pé mo máa pàdé ọ̀rẹ́ mi lẹ́yìn ìpinnu yẹn kí ìbáṣepọ̀ máa bàjẹ́. Nípasẹ̀ bẹ́ẹ̀, mò ń ṣọ́ra kí gbogbo àjọṣe mi pẹ̀lú ìdílé àti ọ̀rẹ́ lè lọ dáadáa. Mo mọ̀ pé àkókò ọjọ́ àti ìdí si ìpinnu ọ̀rẹ́ ṣe pàtàkì gan-an. Ọ̀rẹ́ tó ní iṣẹ́ púpọ̀ lè ní àjọṣe tó yàtọ̀ sí ọ̀rẹ́ tó wà ní ilé àtàwọn iṣẹ́ ìjọba. Mo tún máa ń ṣe àfi èsì àwọn ìbéèrè ọ̀rẹ́ nípa àkókò tó wúlò fún wọn. Nípasẹ̀ bẹ́ẹ̀, mo lè, mo lè mọ ìpinnu tó dáa mo sì lè sọ àjọṣọ tó ní ìtẹ́lọ́rùn fún gbogbo wa. Ìrírí àgbà mi tún fún mi hàn pé àkókò ìrìnàjò àti àjọṣe ilé ní ipa púpọ̀. Nígbà tí mo bá fẹ́ pàdé ọ̀rẹ́ tó wà jìnà, mo gbọdọ̀ mọ̀ bóyá mo ní àkókò tó péye láti rìn lọ sí ibẹ̀ láti ṣe ìbáṣepọ̀ àti láti padà sí ilé láì fa ìṣòro sí ìṣe mi. Ìrìnàjò yìí ṣe pàtàkì gan-an torí pé kò yẹ kí ìbáṣepọ̀ wà láàárín ìrìn, wà ní ìrìnàjò tó fẹ́ fà ìpọ́njú tàbí ìṣòro. Ni gbogbo ìgbà, mo mọ̀ pé àkókò òwúrọ̀, ọ̀sán àti alẹ́ ní ipa tó lára lórí ìbáṣepọ̀. Nígbà tí mo bá mọ àkókò tó dáa fún gbogbo wa, mo máa ń gbimọ̀ pẹ̀lú ọ̀rẹ́ mi mo sì máa ń ṣe àtẹ̀jáde àkókò ẹ dáadáa. Àwọn ìpinnu wọ̀nyí tún máa ń jẹ́ kí gbogbo wa ní ìfaradà àti ìtẹ́lọ́rùn síbẹ̀síbẹ̀. Mo tún mọ̀ pé àkókò gbádé jẹ́ orí kì í jẹ́ ohun tó da jú lẹ́sẹ̀kẹsẹ̀. Mo gbọdọ̀ ní ìfaradà kí n lè mọ̀ bóyá gbogbo wa ní àkókò tó dáa ní gbogbo ọjọ́. Mo máa ń ṣe àyẹ̀wò àwọn ìmọ̀lára iṣẹ́ àti àjọṣe ọ̀rẹ́ kí ìpinnu tó péye lè wáyé. Mo ti kọ́ ẹ̀kọ́ pé ìbáṣepọ̀ pẹ̀lú ọ̀rẹ́ dá lórí àfi èsì, ìfaradà àti ìmọ̀lára rere ní gbogbo.

Phone jẹ́ ohun pàtàkì, ó jẹ́ èlò ìbánisọ̀rọ̀ tó ṣe pàtàkì gan ní ayé òní. Lónìí, àwọn phone ní àwọn ọ̀nà tó pọ̀ jùlọ tí a fi ń bá ènìyàn sọ̀rọ̀, láti fi ìránṣẹ́ ránṣẹ́ sí, àti láti ṣe àwọn iṣẹ́ ojoojúmọ́. Bí a ṣe sọ pé ṣe mo mọ̀ bí a ṣe ń fọn, ohun tí ó tún mọ̀ sí ni pé mo mọ̀ bí a ṣe lè fọn dáadáa ní ọgbọ́n àti láti fa ìṣòro sí ara mi tàbí àwọn mii. Ni àkọ́kọ́, mo mọ̀ pé phone kì í ṣe ohun tí a fi ń bá ènìyàn sọ̀rọ̀ nìkan, ó jẹ́ ohun èlò mìíràn, ìmọ̀ àti ìdánilójú ní gbogbo ọjọ́. Mo máa ń lo phone láti bá àwọn ọ̀rẹ́ sọ̀rọ̀ àti láti rí ìmọ̀ tuntun àti láti ṣe àfihàn ìmọ̀lára mi. Mo ti kọ̀ rọ́pọ̀ pé mímọ̀ bí a ṣe ń lo phone ṣe pàtàkì gan ni torí pé ó lè yọrí sí ìbáṣepọ̀ tó pé tàbí ìsọ̀rọ̀ dáadáa lórí bí a ṣe ń lọ̀ọ́rìn. Mo tún mọ̀ pé ọ̀nà tí a fi ń lo phone jẹ́ ohun pàtàkì. Phone lè jẹ́ irú bí phone alágbèéká, phone àtijọ́ àti tàbí phone tó ní iṣẹ́ àtàkọ́ wa. Ni gbogbo ọjọ́, mo máa ń ṣẹ́ ayẹwo bóyá phone tí mo ní yóò ràn mí lọ́wọ́ láti ṣe ìṣe mi pẹ̀lú àìlera tàbí bóyá ó yẹ kí ó lo phone mìíràn. Mo tún mọ̀ pé ìmọ̀lára àti ọgbọ́n lè jẹ́ ohun pàtàkì nínú bí a ṣe ń lo phone torí pé kò yẹ kí a máa lo rẹ̀ láti ronú. Nípa ìrírí mi, mo tún mọ̀ pé àkókò tí a fi ń lo fóònù ṣe pàtàkì gan. Bí àpẹẹrẹ, mo máa ń lo phone ní ọ̀pọ̀ ìgbà láti bá àwọn ọ̀rẹ́ mi sọ̀rọ̀ ní òwúrọ̀ ṣáájú iṣẹ́, ní ọ̀sán nígbà ìsinmi tàbí lẹ́yìn iṣẹ́ ní alẹ́. Ìmọ̀ yìí jẹ́ kí ìbáṣepọ̀ wa rọrùn, ó sì ń jẹ́ kí gbogbo wa ní ìtẹ́lọ́rùn. Nípasẹ̀, mo máa ń kókó tó tọ̀, mo lè dènà ìfarapá ohun tàbí ìdènà iṣẹ́ tó lè ṣẹlẹ̀ nítorí àìlo phone tó da. Mo tún mọ̀ pé ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti ìdílé ní ìparí lórí bí a ṣe ń lo phone. Bí àpẹẹrẹ, nígbà tí mo bá fẹ́ bá ẹbí mi sọ̀rọ̀, mo máa ń lo phone láti fi ránṣẹ́ tàbí láti pè wọ́n. Ṣùgbọ́n mo tún mọ̀ pé kì í ṣe gbogbo ìbáṣepọ̀ yóò wúlò mọ́ gbogbo bóyá àkókò yẹn dáa kí lè ṣe àjọṣe, tó péye tí gbogbo wa bá jọ ní ìtẹ́lọ́rùn. Ni gbogbo ọjọ́, mo tún máa ń ṣe àfihàn sí àbojútó phone. Mo mọ̀ pé phone kì í ṣe ohun tí ó lè ṣiṣẹ́ láì fọwọ́ yi. Ó ní ọ̀pọ̀ ìlànà ìtọ́jú. Mo máa ń dá àkósọ̀ sí ìdènà lójú pẹ́ bátìrì phone wà lórí àyíká tó yẹ, pé àwọn ìpamọ́ àti ìkódú jẹ́ àtúnṣe àti pé mo mọ̀ bí mo ṣe lè fi àwọn software ṣe ìmúdájú tí phone yóò jẹ́ kó pé ìmọ̀ yìí ṣe pàtàkì gan torí pé phone tí kò ní ìtọ́jú lè fa ìṣòro lórí ìbáṣepọ̀ àti ìmọ̀lára mi. Mo tún mọ̀ pé àwọn ọ̀nà ìbánisọ̀rọ̀ pẹ̀lú phone ṣe pàtàkì gan. Phone lè jẹ́ láti fi ránṣẹ́, láti ṣe ìpẹ́ tàbí láti lo àwọn app bíi WhatsApp, Telegram tàbí Messenger. Ni gbogbo ọjọ́, mo máa ń lo bóyá ọ̀nà tí mo yàn fún iṣẹ́ tí mo fẹ́ ṣe. Nípasẹ̀ mọ ọ̀nà tó tọ̀, mo lè jẹ́ kó rọrùn fún ìbáṣepọ̀ mi pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti ìdílé kì í sì jẹ́ kí ìmọ̀lára dà, ó sì jẹ́ kí ìmọ̀lára dà. Ìrírí mi tún fi hàn pé ìlànà ìṣòro ṣe pàtàkì nínú bí a ṣe ń lo phone. Bí àpẹẹrẹ, mo mọ̀ ń ṣe àfiyèsí àwọn ìpamọ́ tó wà lórí phone. Mo máa ń ṣe àyẹ̀wò àwọn ìkódú àti pé mo mọ̀ yàgò fún gbé phone sí ibi tó lè fa àìlera tàbí ìjàmbá. Ìlànà yìí ṣe pàtàkì gan torí pé kò yẹ kí phone jẹ́ ohun ìbáṣepọ̀ tí ó jẹ́ ohun.

Ìbéèrè pé ìrọ̀rí mélòó ni mò máa ń lò àti à-- jẹ́ ìbéèrè tó jinlẹ̀ gan, torí pé ó ń sọ̀rọ̀ nípa bí mo ṣe lo àkókò mi lójoojúmọ́. Àkókò jẹ́ ohun ìní tó ṣe pàtàkì nínú ìgbésí ayé ènìyàn. Kò sí ẹni tí a fún ní àkókò ju ẹlòmíràn lọ. Gbogbo wa ní wákàtí mẹ́rin lé lógun, twenty four hours ní gbogbo ọjọ́. Ohun tó ń yá wa sílẹ̀ ni bí a ṣe ń lo wákàtí wọ̀nyí. Ni ọjọ́ kan ṣoṣo, mo máa ń pín àkókò mi sí oríṣiríṣi apákan: ìsun, isẹ́, ìsinmi, ìbánisọ̀rọ̀, ìdárayá àti ìtọ́jú ara ẹni. Ni gbogbo gbọ, mo máa ń ronú dáadáa lórí pé bí mo ṣe ń lo ìrọ̀rí mi, torí pé mo mọ̀ pé àkókò tí ó lọ kò tún ìpa-- kò tún padà. Wá mọ̀ nípa ìsun, mo máa ń lo àárín wákàtí mẹ́fà sí mẹ́jọ lójoojúmọ́. Mo ti mọ̀ pé ìsun dáadáa ṣe pàtàkì gan fún ìlera ara àti ọpọlọ. Nígbà tí mo bá sùn dáadáa, mo máa ń jí pẹ̀lú agbára. Inú mi sì ń dùn láti dájú kọ iṣẹ́ ọjọ́ tuntun. Ni ọjọ́ tí mo bá dín ìsun kù, mo máa ń rí pé ara mi kò ṣiṣẹ́ dáadáa, ọpọlọ mi sì máa ń rẹ́rọ̀. Ìdí nìyẹn tí mo fi ń gbìmọ̀ láti fún ìsun ní ìrọ̀rí tó yẹ. Lẹ́yìn ìsun, apákan àkókò tí mo tó tóbi jùlọ ni iṣẹ́ tàbí ẹ̀kọ́. Mo lè lo wákàtí mẹ́jọ sí mẹ́wàá lójoojúmọ́ lórí iṣẹ́. Ni àkókò yìí, mo máa ń fi ọpọlọ àti agbára ṣiṣẹ́. Mo máa ń dájú kọ ojúṣe tí a fún mi, mo sì máa ń gbìyànjú láti ṣe wọ́n dáadáa. Bí ó tilẹ̀ jẹ́ pé iṣẹ́ lè rẹni, mo mọ̀ pé ó jẹ́ apá kan pàtàkì nínú ìgbésí ayé, torí pé iṣẹ́ ni a fi ń rí oúnjẹ jẹ, a sì fi ń bọjú ti-- to ẹbí àti sí i kó ọjọ́ ọ̀la. Mo tún máa ń lò ó lórí ìrọ̀rí kan lórí ìrìnàjò àti ìṣètò ara. Àkókò tí mo fi ń lọ sí ibi iṣẹ́ tí mo fi ń pà- á sílé, mo ti fi wọ́n tí wọ́n ṣe jẹun. Gbogbo wọn lè jẹ́ wákàtí méjì sí mẹ́ta lójoojúmọ́. Bí ó tilẹ̀ jẹ́ pé àkókò yìí kì í ṣe iṣẹ́ tàbí ìsinmi. Tẹ́ra, ó ṣe pàtàkì torí pé ó ń jẹ́ kí ara mi dà, ó sì ń jẹ́ kí ìgbésí ayé mi ṣètò. Nípa ìbánisọ̀rọ̀, mo máa ń lò ó lórí díẹ̀ láti bá ẹbí, ọ̀rẹ́ àti alábáṣiṣẹ́ sọ̀rọ̀. Èyí lè jẹ́ wákàtí kan sí méjì lójoojúmọ́. Nípasẹ̀ ìjíròrò ojú kan, ìpè fọ́ọ̀nù tàbí ìkànnì ayélujára, ìbánisọ̀rọ̀ jẹ́ ohun tó ṣe pàtàkì gan fún mi, torí pé ènìyàn kì í gbé ayé rẹ̀ nìkan. Nípasẹ̀ ìbánisọ̀rọ̀, mo máa ń rí ìtùnú, ìtẹ́lẹ́yìn àti ayọ̀. Mo tún máa ń yá ìrọ̀rí kan ṣètò fún ìsinmi àti ìdárayá. Èyí lè jẹ́ wíwo tẹlifíṣàn, kíkà ìwé, gbígbọ́ orin tàbí ṣíṣe ìdárayá ara. Ni gbogbo ọjọ́, mo lè lo wákàtí kan sí mẹ́ta fún ìsinmi. Mo mọ̀ pé bí ènìyàn bá ṣiṣẹ́ láìsinmi, ara àti ọpọlọ rẹ-- ìdí nìyí tí mo fi ń fi àkókò sílẹ̀ fún ìsinmi gẹ́gẹ́ bí apá kan ìṣètò ọjọ́ mi. Ni ayé òde òní, mo tún máa ń lo ìrírí-- ìrọ̀rí kan lórí ẹ̀rọ ayélujára àti fọ́ọ̀nù. Àkókò yìí lè ṣe yàtọ̀ sí ọjọ́ kọ̀ọ̀kan, ṣùgbọ́n ní àárín wákàtí kan sí mẹ́ta ni mo sábà lò ó lórí íńtánẹ́ẹ̀tì, bóyá fún iṣẹ́, ìmọ̀ tàbí ìdárayá. Mo ń gbìyànjú láti sọ̀ ará pẹ̀lú àkókò yìí torí pé ó rọrùn fún ènìyàn láti fi àkókò rẹ̀ ṣòfò lórí fóònù láìmọ̀ ní gbogbo ìgbà. Mo máa ń gbìmọ̀ láti ṣètò àkókò mi dáadáa. Mo mọ̀ pé bí àk- ò, bí kò bá ṣètò ìrọ̀rí mi, ọjọ́ lè kọjá láìsí ẹ̀ṣọ́ rere. Ìdí nìyẹn tí mo fi máa ń gbèrò ọjọ́ mi ní ọkàn mi tàbí kọ ọ́ sílẹ̀ ní ìwé tàbí fóònù. Kì í lè mọ ohun tí mo fẹ́ ṣe àti àkókò tí mo fẹ́ lò ní ọjọ́. Mọ bá ṣètò àkókò mi dáadáa, mo máa rí pé mo.